Ọ̀rọ̀ àṣìnà ni àwọn ọ̀rọ̀ tí èèyàn fi máà ń, tí èèyàn fi máà ń ṣe àtẹ̀wọ́lé sí orí ìtàkun kan àbí ká sọ pé ẹni tó ń lo ẹ̀rọ ilewó fóònù, tó jẹ́ wípé ó wà ọ̀nà láti ti fóònù rè tí láti má jẹ́ kí ẹni aráàta kálẹ̀ máa wo àwọn ǹkan tó wà lórí fóònù òun, tí ó sì jẹ́ pé ó fi ọ̀rọ̀ àṣìnà, ẹ́ n yóò fi ṣe ẹ́ n yóò fi ṣe ìta pèní, ẹ́ n yóò fi ṣe ìdáàbòbò fún ẹ́ fóònù náà. Ẹ̀ ọ̀rọ̀ àṣìnà yìí ni àwọn èèyàn ní wọ́n sábà jẹ́ ní wọ́n sábà lò láti jẹ́ kí àwọn aráàta kí wọ́n má lè mu fóònù wà. Tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ tí ó jẹ́ ó ṣe pàtàkì sí wọn tí wọ́n lè rántí dáadáa, tí ó sì jẹ́ wípé kódà wọ́n wà lójú ọ̀run wọn ò lè mọ̀ tí wọn ò sì lè rí lọ, òun ni àwọn èèyàn máa ń lò. Tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ àṣìnà òun ni ẹ́ ó máa ń jẹ́ ǹ tí ó jẹ́ ǹ tó wà nínú ẹni náà gẹ́gẹ́ bí àwọn mìí a máa lo ẹ́ ọjọ́ ìbí ẹni, ọjọ́ ìbí wọn. Àwọn mìí a sì máa ń lo ọjọ́ pàtàkì mìíràn nínú ọ ọdún láti jẹ́ kí ẹ́ wọn fi ṣe ọ̀rọ̀ àṣìnà. Àwọn mìíràn sì máa ń lo àwọn ohun orúkọ tí ó jẹ́ wípé ó jẹ́ má ni ìgbàgbé nínú ayé wọn láti fi lè ṣe ọ̀rọ̀ àṣìnà yìí. Fún èmi, èmi máa ń lo àwọn tó jọmọ́, àwọn tó jẹ́ ohun má ni ìgbàgbé nínú ayé mi. Ẹ̀ tí ó sì jẹ́ wípé èmi tí máa ń mú àwọn ẹ́ àwọn lẹ́tà pẹ̀lú àwọn ẹ́ ọ̀rọ̀ àmì tí yóò fi jẹ́ kí ọ̀rọ̀ ẹ́ àṣìnà yi, kí ó jẹ́ ǹ tí àwọn èèyàn ó ní tètè lè ẹ́ sọ pé àwọn fẹ́ àwọn àwọn lè rántí àbí ǹ tí wọ́n lè ronú sí. Ẹ̀ yìí ló fi jẹ́ wípé ọ̀rọ̀ àṣìnà mi òun ni ó ṣe pàtàkì sí mi, tí ó sì jẹ́ wípé ẹ́ ìhun náà ni mo mọ̀. Mi ò fi mi ò jẹ́ mi ò mi ò ṣe ǹ tí mo máa ń sọ fún ọ̀rẹ́ tàbí mo máa ń sọ fún alábàágbé rárá. Ẹ̀ ọ̀rọ̀ àṣìnà sí gbogbo àsunwọ̀n mi ni, sí gbogbo orí fóònù mi, sí gbogbo ǹ tí mò ń ṣe. Òun jẹ́ pé ó jẹ́ ǹkan ẹ́ tí ó tó wà nì tó jẹ́ pé ǹkan tí ó jẹ́ ó wà lọ́kàn mi, tí ó jẹ́ pé èmi náà ni mo mọ̀ bí àwọn ǹkan yìí tí mò ṣé máa ń lò láti fi ṣe láti fi lè wọ ibi tó bá wù mí láti wọ.

Bẹ́ẹ̀ni mo ti fún ìyàn ní ẹ̀jẹ̀ rí. Eléyìí ṣẹlẹ̀ nígbà tí mo fi lọ sí ilé ìwòsàn láti lọ bẹ eyanwó tí mo sì gbọ́ nípa obìnrin tí o fẹ́ bí ọmọ, tí ó bí ọmọ tán tí ẹ̀jẹ̀ tí kò tó lára rẹ̀. Ẹ̀jẹ̀ tí wọ́n sì sọ pé ó nílò, òun ló jẹ́ èyí tó ba tara mí mu. Èmi sì gbìyànjú, mo sì gbìyànjú láti lọ sí ibi tí wọ́n ti máa ń gba ẹ̀jẹ̀ sílẹ̀ láti jẹ́ kí wọ́n ṣe àwọn àyẹ̀wò tó tọ́ fún mi. Wọ́n sì ṣe àwọn àyẹ̀wò, wọ́n ní pé ẹ̀jẹ̀ mi ó ṣeé gbá, ó sì bá à èyí tó fẹ́ lò lára fún obìnrin náà tó sì bá mi. Lẹ́yìn, lẹ́yìn wọ́n á le wọ́n sì sọ fún mi pé kí n lọ jẹun, kí n ṣe padà wá. Ìgbà tí màá bá fi padà dé pé àwọn èsì sí àwọn àyẹ̀wò tí mo ṣe yóò ti dé. Èmi sì dárí síbẹ̀ padà. Wọ́n sì sọ fún mi pé kí n, kí n jókòó sórí àga. Wọ́n sì lo gbogbo àwọn èròjà wọn láti fi gba ẹ̀jẹ̀ lára mi tó sì jẹ́ wípé igo kan, igo ẹ̀jẹ̀ kan tàbí níta lè pè ní pants ẹ̀jẹ̀ kan, ìní wọn gba. Tó sì jẹ́ pé wọn ń sábà gba ju báyìí náà lọ ní ara oníkálukú. Èmi sì nífẹ̀ẹ́ sí bí ọ̀rọ̀, bí wọ́n ṣe ṣe irúfẹ́ nǹkan báyìí torí mo ní ìgbàgbọ́ wípé ẹ̀jẹ̀ tí wọ́n gbà yìí yóò ran arábìnrin lọ́wọ́ tí yóò sì jẹ́ kí obìnrin yìí kó padà bọ̀ sípò. Eléyìí tó bá jẹ́ wípé ó rí ọ̀wọ́ àwọn èèyàn mìíràn náà tí wọ́n lè fún un ní ẹ̀jẹ̀ báyìí, kò ní nílò láti máa lọ sọ pé ó fẹ́ ra ẹ̀jẹ̀ láti tàbí ó fẹ́ sanwó fún ẹ̀jẹ̀ tí ó sì jẹ́ pé owó náà ni wọ́n tún lè fi ṣe ǹkan mìíràn. Èmi mo sì ní, inú mi sì dùn sí èyí tí mo ṣe lọ́jọ́ yìí tí mo sì tún gbà ládùrá pé kí obìnrin náà kí ó ye irúfẹ́, irúfẹ́ àsìkò tí ó wà náà. Tó sì jẹ́ wípé oun tí mo máa nífẹ̀ẹ́ sí náà ni ọ̀nà tí màá ṣe ran àwọn ènìyàn lọ́wọ́.

Ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan, tí ó sì jẹ́ wípé àwọn èèyàn tó máa ń sọ wípé wọ́n jẹ́ ọlọ́wọ́ ọ̀tún, tí a ń pè ní right handed, òhun ni èmi n ṣe. Ọwọ́ ọ̀tún yìí, òhun ni mo fi máa ń jẹun, òhun ni mo fi máa ń gbé nkan, tí mo bá fẹ́ kọ̀wé, ọwọ́ ọ̀tún náà mp màá n lò láti fi kọ̀wé. Èyi tí ó sì jẹ́ wípé, èé, àwọn igbá kan wà tí mo fẹ́ gbìyànjú áti lọ ọwọ́ ọ̀si láti fi máa kọ̀wé ṣùgbọ́n tí kò rọrùn fún mi. Láti fi tọ́jú ara mi tí mo bá se igbọ̀nṣẹ tán, ọwọ́ àlàáfíà tí a ń pè ní ọwọ́ ọ̀sì, òhun ni mo màá ń lò fún eléyìí. Tí ó sì jẹ́ wípé, èé, mi n sábà fi gbé ẹrù tàbí ṣe nkan rẹpẹtẹ. Ẹ̀, tí mo bá gbé, tí mo bá gbé ǹkan, tí mo bá fọwọ́ ọ̀tún mi gbé, tí mo fọwọ́ ọ̀sì mi gbé, tí mo fi méjèèjì, mo fi ṣi ẹ̀gbẹ́, mo fi ṣe kẹ́gbẹ́, mo fi sí, ẹ́ ẹ́, fẹ́gbé ara wọn, mo fi ṣẹ̀ pé fẹ́gbé kẹ́gbẹ́ ara wọn, mo máa n rí pé ọwọ́ ọ̀tún mi òhun ló lágbára jù. Tí ó sì jẹ́ wípé nítorí wipé òhun ni mò ń lò jù, òhun ló fi jẹ́ kí eléyìí ko rí bẹ́ẹ̀. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, òhun ló jẹ́ wípé, èé, lọ́pọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ wípé wọ́n jẹ́ ọlọ́wọ́ ọ̀tún, tí ó sì jẹ́ wípé péréte náà ni èèyàn tọ jẹ́ olọ́wọ́ ọ̀sì. Àwọn èèyàn tọ sì ń lo ọwọ́ méjèèjì láti fi ṣe gbogbo ǹkan pátápatá, òhun náà làwọn náà sì wà. A ti rí áwọn tó ń lọ ọwọ́ ọ̀sì tí wọ́n ń lo ẹsẹ̀ ọ̀sì láti fi, ẹ́ ẹ́, ṣe gbogbo ǹkan tí wọ́n bá fẹ́ ṣe, láti fi gbá bọ́ọ̀lù, láti fi ṣe ǹkan. Tí ó sì jẹ́ wípé àwọn kan ní ìgbàgbọ́ pé àwọn tó ba ń lọ ọwọ́ ọ̀sì wọ́n máa ń ní ìmọ̀ dáadáa, èé, ṣùgbọ́n tí eléyìí kò rí bẹ́ẹ̀. Ẹni tó bá fẹ́ lọ ọwọ́ ọ̀sì àti ẹni tó ń lọ ọwọ́ ọ̀tún, àwọn tó bá ní ìmọ̀ dáadáa ó pọ̀ láàrin wọn. Eléyìí ló sì jẹ́ wípé in tó bá wu oníkálukú àbí in tó oníkálukú bá fi kọ́ra, òhun ni nítẹ̀mí ọwọ́ ọ̀tún, òhun ni mo fi kọ́ra láti ilẹ̀, òhun náà mo sì máa ń lò, òhun náà òhun ni mo sì máa ń fi ṣe gbogbo ohun tí mo bá ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwà mi torí pé àwọn sọftíwà tí à ń lò òun ni ó jẹ́ ẹni tó jẹ́ ní ìpele nípele, tí ó sì jẹ́ wípé lóòrèkóòrè àti gbádégbà, òun ni wọ́n máa ń gbé sọftíwà mi tí máa gbé jáde, tó jẹ́ wípé àwọn iṣẹ́ pàtàkì mìíràn níi sọftíwà yìí yóò tún lè fún ni láǹfààní láti ṣe. Eléyìí ló fi ṣe pàtàkì pé mo gbọ́dọ̀ máa ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, tí ó sì jẹ́ pé gbogbo àwọn oni mẹ́rọ̀ ní ilé-iṣẹ́ wa, òun ni wọ́n wà, wọ́n máa ń bá wa ṣe irú nǹkan báyìí ní ọ̀pọ̀ ọ, ní oṣooṣù àti gbádégbà. Eléyìí ṣe pàtàkì toriwí pé àwọn oníbàárà wa, ọ́un ni wọ́n ní lò láti máa rí nǹkan ọ̀tún àti nǹkan idàgbàsókè láti ilé iṣẹ́ wa, tí ó sì jẹ́ wípé àwa náà ni tàtì láti máa jẹ́ kí á ṣe àwọn nǹkan tí ó dùn mọ́ àwọn oníbàárà wa nínú. Gbogbo ọ̀nà tá ba tun mo lati le jeki bá tún mọ̀ láti lè jẹ́ kí iṣẹ́ wá kó tún ní ìtumọ̀ sí, òun ni àwa náà máa ń ṣe, tí ó sì jẹ́ pé ara ojú òpó wa, ìtàkùn, ayéluyára wa ni a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Eléyìí ló sì jẹ́ wípé gbogbo àwọn áàpù tí à ń lò àti gbogbo àwọn sọftíwà wa ni a máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ ní òrèkóòrè kó lè máa jẹ́ ohun tó máa jẹ́ ohun tí yóò máa ṣe àǹfààní fún wa sí, kó sì tún lè máa jẹ́ kí iṣẹ́ wá kó tún rọrùn sí, kó sì tún lè máa jẹ́ ẹni tí yóò jẹ́ kí àwọn oníbàárà kan tún nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ wá sí àti àwọn ọjà wá.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ o je bi-- ó máa ń jẹ́ bí lítà méjì sí mẹ́ta ni ojoojúmọ́, tí ó sì jẹ́ wípé àwọn ìgbà tí mo bá ti jẹun, mo máa ń sábà mu omi. Bí, n tí a máa ń pè ní pure water, omi inú ọ̀rá, òun ni mo máa ń mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó sì jẹ́ pé ẹ̀ekọ̀ọ̀kan, omi inú ike tí a n pè ní table water, mo máa ń mu ni mo maa náà. Ṣùgbọ́n èyí tí mo máa ń mu, òun ni omi inú ọ̀rá, tí ó sì jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan rẹ̀, òun ló jẹ́ bí fifty sí sixty centiliter. Tí mo bá sì mu méjì rẹ̀, eléyìí ó sì fún mi ní lítà kan. Èyí tó máa ń ṣe yí pé igbà tó bá fi máa di ọjọ́ kan, mo máa ń mu pure water, omi inú ọ̀rá, bí mẹ́ta sí mẹ́rin lọ́jọ́ kọ̀ọ̀kan ó kéré tán, tí ó sì jẹ́ wípé tí mo bá ti jẹun oúnjẹ àárọ̀, mo máa gbìyànjú láti mu ogi omi kan tán, oúnjẹ ọ̀sán odidi omi kan àti oúnjẹ alẹ́ náà. Àwọn laaárin re náà mo sì tún máa ń gbìyànjú láti mu, ìgbà mímu mo máa ń gbìyànjú á ti mu omi. Eléyìí tó sì jẹ́ wípé ó ti jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti ìgbà tí ó ti pẹ́, tí ó sì ti mọ̀ mi lára. Eléyìí sì ṣe pàtàkì fún mi nítorí wípé mo mọ̀ pé àwọn ẹ̀ya ara mi ló nílò omi láti lè ṣiṣẹ́ dáadáa, agaga kidinrin mi. Kíndìnrín tó jẹ́ ẹ̀ya ara tí ó máa ń pèsè ìtọ́, n ní, ó nílò omi jùlọ nínú, ninu ara àwọn ẹ̀yà tó nílò omi jùlọ nínú ara. Ilé yìí ló sì jẹ́ wípé àwọn onímọ̀ṣegun òyìnbó máa ń dá wa lẹ́kọ̀ọ́ pé ká máa mu omi tó pọ̀ dáadáa lójoojúmọ́ nítorí pé omi ó lọpọ̀lọpọ̀ àǹfààní, ó lọpọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe lára. Àwọn igbà míìráń wá tó jẹ́ pé mo máa ń mu omi tó lọ́wọ́rọ́, tori wọ́n sọ pé eléyi náà wón máa fi n na ara lọ́wọ́ láyé ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn àsìkò tí òǹgbẹ bá ń gbẹ mí gan tí ó jẹ́ wípé bóya ongbé yiì pọ̀, mo máa ń sábà mu omi tó tutù tó wá láti inú, omi tó wá láti inú, tó wá láti inú fridge àbí freezer, tí ó sì jẹ́ pé ẹ̀ekọ̀ọ̀kan o n leléyìí. Ìgbà ẹyi tí mo bá sábà mu lọ́pọ̀lọpọ̀ igbà oun ni omi lásán tí ó sì jẹ́ wípé eléyìí, òun ni ó ti mọ̀ mi lára fún lọ́pọ̀lọpọ̀ ìgbà àti ìgbà tí ó ti pẹ́. Omi ṣe pàtàkì nínú ago ara, tí ó sì jẹ́ wípé ohun èlò kò ṣe máàní ni. Ẹni tí ò bá mú omi fún ọjọ́ mélòó kan, ó sì ṣeese kí ó bá ọlọ́jọ́ pàdé. Ó ṣe pàtàkì láti máa mu omi fún ago ara wa.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ni mo máa ń ṣe ní ọdọọdún. Tí ó sì jẹ́ wípé ọjọ́ ìbí mi ló bọ́ sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní oṣù keje ọdún. Eh, tó bá sì ti tó àwọn àsìkò bí, oun ní mo máa ń ṣe ìpalẹ̀mọ́ sílẹ̀ tí àwọn ọ̀rẹ́minú mi àti olólùfẹ́ mi tí wọ́n sì ṣe, àwọn sì máa ń ṣe ìmúra sílẹ̀ fún àwọn ọ̀nà láti tí wọ́n fi bá mi se ayẹyẹ ọjọ́ ìbí. Eh, lẹ́yìn àwọn igbà tí mo fi kéré, eh, tí mo sì jẹ́ ọmọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé gírámà. Ni ó jẹ́ wípé, eh, ayẹyẹ ọjọ́ ìbí mi ni ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ máa ń gbé àwọn ohun jíjẹ àti ohun mímu lọ sí ilé ìwé. À tí ó sì jẹ́ wípé àkàrà òyìnbó náà ni mo máa tún n ra àwọn tí mo máa n gbé lọ tí wọ́n sì máa si sàjọyọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ mi. Eléyìí náà ni mo tún máa ń ṣe ní ilé ìwé gírámà. Eh, láti ìgbà tí mo ti lọ gbà ẹ̀ náà ló sì jẹ́ wípé àkàrà òyìnbó náà wa lara àwọn oun tí mo fi máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Eh, tí ó sì jẹ́ wípé àwọn igbà míran wa tí èmi àti olólùfẹ́ mi ti a máa ń lọ sí, eh, eh, ibùdó igbàfẹ́ láti lọ gbádùn ara wa, láti lọ ṣe eré, láti, láti lọ jẹ́ kí á ní ìgbà tó dára. Eh, àwọn àsìkò mìíràn sì wà tí ó jẹ́ wípé èmi yóò sì lọ sí, eh, èmi yóò sì lọ sí ilé oúnjẹ tó tún dára pẹ̀lú èmi àtàwọn ẹbí mi tí a sì lọ ṣe àjọyọ̀. Àwọn àsìkò mìíràn sì wà tí o jẹ́ pé èmi àti àwọn ọ̀rẹ́ mi ni a máa jáde síta pẹ̀lú olólùfẹ́ mi náà tí a sì jọ lọ ṣe àjọyọ̀ ní àwọn ibùdó tí o jòjú ń gbèse. Eléyìí ni ó jẹ́ bí mo ṣe máa ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọọdún.

Ohun tí mọ bá ń dúró dè ni ó ṣe atọ́ka bí màá ṣe máa ṣe tí mọ bá dúró dè nǹkan náà. Tí ó bá jẹ́ pé ìwé ni àtẹ àtẹransẹ ni mò ń retí láti ibì kan, èmi yóò sì máa wo ẹrọ ìléwọ́ mi àbí ìmelì mi, fún oun tí mò ń retí yìí láti ìgbàdégbà. Tí ó sì jẹ́ wípé èmi yóò nígbàgbo kíkún pé kí nii tí mò ń retí yìí yóò dé bá mi láìpẹ́ lááji náà. Tí ó bá jẹ́ wípé boya owó àbí, tí ó bá jẹ́ pé owó ni mò ń retí, èmi yóò sì gbìyànjú láti máa wọ ilé, àpò àsùnwọ̀n mi tí màá sì máa gbìyànjú láti wò lóòrèkóòrè kí ń fi mọ̀ bóyá owó náà ó ti dé bẹ́ẹ̀. Tí ó bá jẹ́ èèyàn ni mò ń retí ni àbí bóyà mò ń retí, nǹkan kan tó ṣe pàtàkì sí mi, èmi ọkàn te mi yóò sì wà níbi irú nǹkan báyìí tí màá sì gbìyànjú láti pa ọkàn pọ̀ láti má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fura pé ẹni tí mò fẹ́ ṣe lélẹ̀ yìí, torí pé ẹni tí ó máa ń retí nǹkan tí ó ti jẹ́ pé gbogbo àwọn èèyàn ká àwọn èèyàn tí lè mọ̀ láti ibi ìṣesí rẹ̀, òun ni ó ṣe é ṣe kí nǹkan náà kí ó ní ìdíwọ́ lọ́wọ́ tàbí kí ó ní ìdíwọ́ fa ìdíwọ́ kan àbí òmíràn fún un. Eleyii ló sì jẹ́ wípé tí mo bá ń dúró dè nǹkan, mo màá n gbìyànjú láti fi ara ba lẹ, dúró dè nkan láti jẹ́ kí nǹkan náà dé, tí màá sì gbìyànjú láti jẹ́ dúró láti máa ṣe àwọn ǹkan tí ó bá yẹ kí ń ṣe lọ. Tí mi ò ní jẹ́ ele yìí kò dá awọ́n ṣe iṣẹ́ òjọ́ mi dúró. Eléyi ni àwọn tí mo máa ń ṣe lóòrèkóòrè láti lè jẹ́ kí n wà ní ipò láti lè gba ǹkan tí mo bá ń dúró dè.